Ṣé o ti rántí pé ago ọwọ́ kì í ṣe ohun ọ̀ṣọ́ nìkan? Ṣe o mọ̀ pé bí o ṣe ń wọ ago ọwọ́ le ran ọ́ lọ́wọ́ láti ṣètò àkókò akoko rẹ dáadáa? Kunle fẹ́ràn láti wọ ago ọwọ́ ní gbogbo ọjọ́. Ní gbogbo ìgbà tí ó bá wọ ago rẹ̀, ó máa rántí pé àkókò ń lọ, kò sì yẹ kó ṣòfò. Ago náà ń ràn án lọ́wọ́ láti dé ibiṣẹ́ ní kankan, kó sì mọ ìgbà ìsinmi. Ní kẹ́kẹ̀ẹ́, Kunle kó ẹ̀kọ́ pé wípe wiwo ago ọwọ́ kì í ṣe àṣà lásán, ó jẹ́ ìkíni, a, a, ó jẹ́ ìkíni pé àkókò jẹ́ iyebíye, a sì gbọdọ̀ dúró pẹ̀lú ọgbọ́n.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jìn? Ṣé o ti ronú pé, rí pé ìdáríjì lè yí ayé padà? Ṣe o mọ̀ pé agbára tó lágbára jùlọ kìí ṣe ìbínú bí kò ṣe ìdáríjìn? Ni ìlú kan, ọkùnrin kan wà tí gbogbo ènìyàn wò gẹ́gẹ́ bí adarí rere. Ṣùgbọ́n ní gbogbo ọjọ́, àwọn ènìyàn máa ń ṣe àṣìṣe sí i. Diẹ máa ń sọ̀rọ̀ burúkú, diẹ síi máa ń tan ìròyìn rọ. Ni gbogbo ìgbà, ó máa ń dákẹ́, ó sì ń ronú jinlẹ̀. Ọjọ́ kan, ẹnìkan bí pé "Kí ló dé tí ó fi ń darí wa jì lójoojúmọ́?" Ó rẹ́rìn-ín, ó sì dáhùn pé, "Torí pé bí n kò bá darí yín jì, ọkàn mi ò ní balẹ̀. Ìbá sì jẹ́ pé èmi fúnra mi ni mo di ẹrù ìbínú." Láti ìgbà yẹn lọ, ènìyàn kò pẹ́ darí jì kìí ṣe àìlera, agbára ni.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ṣé ò ń lọ síbẹ̀ pẹ̀lú ìmúríyá tàbí ìgbàgbọ́ nìkan? Ṣé ìtọ́kun àti ìtọ́jú kékeré kì í ṣe ìmú lóru kọ ẹni? Ọkùnrin kan máa ń ṣáájú ìpàdé rẹ̀ pẹ̀lú oníbàárà nípa kíkẹ́kọ̀ọ́ ohun tí wọ́n fẹ́, pípèsè ìbéèrè àti pípàṣẹ ara rẹ̀ dáadáa. Kò, kò kan lọ láti sọ̀rọ̀. Ó ń lọ láti gbọ́, láti lóye àti láti dá ojú tu dúró. Ní gbogbo ìpàdé ìmúra rẹ̀, rẹ̀ ń fi, fi ìgbàgbọ́ hàn. Ìgbàgbọ́ sì ni ìbáṣepọ̀ rere. Ẹ̀kọ́ ni pé ẹni tó múra dáadáa kì í bẹ̀rù oníbàárà.

Báwo ni o máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Ṣé o máa ń kórìíra ìdúró tàbí o rí gẹ́gẹ́ bí àǹfààní kékeré? Ṣé àkókò tí a dúró kì í tún lè kọ́ wa ní nǹkan? Ní gbogbo ìgbà tí obìnrin kan bá dúró sínú ìlà, kò máa ń bínú, yóò ka ìwé kékeré, yóò ronú lórí ìpinnu rẹ̀ tàbí yóò ṣàkíyèsí àwọn ènìyàn yíká. Diẹ́diẹ́ ìdúró di àkókò ìkọ́ni kì í ṣe ìsọnù. Ni ọjọ́ kan, ó rí pé ìtùnú ọkàn rẹ̀ ti pọ̀ síi. Ẹ̀kọ́ ni pé ẹni tó bá mọ bí a ṣe ń lo àkókò kì í sọ pé ó dúró láé.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ti ó jẹ́ ti owó, ti nkan rírà, tàbí ti àkókò àti ìtọ́jú? Ṣé ẹ̀bùn gidi kì í bẹ̀rẹ̀ láti inú ọkàn? Ọkùnrin kan kò ní púpọ̀, ṣùgbọ́n ó mọ ohun tí yóò fún un. Fún ẹ̀bùn tó dára jù ní ìfetígbo, ọ̀rọ̀ rere àti ìrànlọ́wọ́ ní àsìkò tí ó yẹ. Nígbà tí ó bá dé sí ilé ẹlòmíràn, kì í dé lọ́wọ́ òfo. Ó mú ìrètí àti ìtùnú wá. Díẹ̀díẹ̀, àwọn ènìyàn bẹ̀rẹ̀ síi dúpẹ́. Ẹ̀kọ́ ni pé kì í ṣe iye ẹ̀bùn, ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní àsìkò.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jùlọ nígbà ìwé? Ṣé ó jẹ́ nítorí pé ó rọrùn tàbí pé ó ń jẹ́ kó rò jinlẹ̀? Ṣé ohun tí a fẹ́ràn kì í túmọ̀ sí ibi tí agbára wa wà? Ní ilé ìwé kan, akẹ́kọ̀ọ́ kan máa ń yọ̀ sí ayọ̀ ní gbogbo ìgbà tí ó bá kọ́kọ́ kàn bá dé. Kò kan kọ́ láti kọjá ìdánwò, ó kọ́ láti lóye ayé. Ní gbogbo ìkòkò, ìfẹ́ rẹ̀ ń jẹ́ kó kóko ìmọ̀ jọ̀ pẹ̀lú ìtara. Díẹ̀ díẹ̀, kókó tí ó fẹ́ràn di ọ̀nà ìran rẹ̀ lọ́jọ́ ọ̀la. Ẹ̀kọ́ ni pé, ibi tí ìfẹ́ bá wà, ìtẹ̀síwájú kìi jìn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ṣé ìbánisọ̀rọ̀ tó jìnnà lè ṣe àṣeyọrí? Ṣé ìmọ̀lára àti ìbáṣepọ̀ lè wà ní gbogbo ìpàdé kó dà ní àyíká tó jìnnà? Ọmọbìnrin kan máa ń kó gbogbo àkókò rẹ̀ sí ìpàdé lórí fóònù pẹ̀lú oníbàárà àti ọ̀rẹ́. Ó kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń sọ ìrọ̀rùn àti bí a ṣe ń tọ́jú àwọn ìmọ̀lára láì fi ara sílẹ̀. Bí ó tí n lo fóònù, ó rí i pé àyíká jìnnà kì í ṣe ìdènà ìbáṣepọ̀ tó dára. Ní ìparí, ó mọ̀ pé ìpàdé tó dá lórí ìmúlò pẹ̀lú ìtọ́jú kì í ṣe kókó ibi ìmọ̀lára àti ìfaramo ló jẹ́ ẹrìgìdì.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ṣé o máa ń jẹ nítorí ìfẹ́ tàbí nítorí àìlera ara? Ṣé ohun tí a jẹ ní òwúrọ̀ lè ṣàkóso ọjọ́ wa? Ọmọkùnrin kan máa ń dákẹ́ kí ó tó jẹun ní òwúrọ̀. Ó mọ̀ pé àkókò yìí ṣe pàtàkì fún ara àti ọkàn. Ní gbogbo òwúrọ̀, ó máa ń jẹ ọkà pẹ̀lú èso tàbí omi àti àkàrà díẹ̀ kó lè ní agbára fún gbogbo ọjọ́. Bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀, ó rí pé kò kàn jẹun. Ó múra ara rẹ̀ fún ìmúlórúkọ àti ìlera. Ẹ̀kọ́ ni pé ohun tí a jẹ ní òwúrọ̀ jẹ́ ìpele àṣeyọrí ọjọ́ wa.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀? Ṣé gbogbo ìpàdé ló ṣe pàtàkì tàbí díẹ̀ ló ṣe pàtàkì jù? Ṣé àkókò tó dá lórí ìtọ́jú àṣìnmúlò kì í jẹ́ kí ìpàdé dára? Ọkùnrin kan máa ń ṣètò ìpàdé rẹ̀ ní tò kó má ba lọ́rùn. Ó mọ̀ pé kí kó ìpàdé pọ̀ ju lé fà ìbànújẹ́ kó sì dín àkókò ìmúlórúkọ rẹ̀ kù. Ni gbogbo ọ̀sẹ̀, ó yan ìpàdé tí ó ṣe pàtàkì ó sì múra dáadáa kí ó lè fi ìmọ̀lára rere hàn. Ni ìparí, ó rí pé pípa àkókò sílẹ̀ fún ìpàdé tó yẹ ń mú ìbáṣepọ̀ dára àti iṣẹ́ rẹ̀ lọ síwájú.